Nígbà tí ó kẹ́yìn tí mo kọ ìgbà kalẹ̀ iṣẹ́, ó jẹ́ ìgbà tí mo wà ní tí mo ní nǹkan lé. Ìgbà tí ó kẹ́yìn tí mo kọ ìgbà kalẹ̀ iṣẹ́ ni ìgbà tí mo fẹ́ bẹ̀rẹ̀ ṣe iṣẹ́ tuntun kan tí mo fẹ́ kí ó lọ, o ó lọ ní ìtọ́sọ́nà dáadáa. Nígbà yẹn, mo rí wipé kíkọ ìgbàkalẹ̀ iṣẹ́ ṣe pàtàkì torí pé ó jẹ́ kí ènìyàn mọ ibi tí iṣẹ́ ń lọ àti ohun tí a fẹ́ ṣẹ́ ṣàṣeyọ̀rí. Ní ọjọ́ tí mò ń ṣe, mo kọ́kọ́ gba àkókò láti ronú jinlẹ̀ nípa iṣẹ́ náà. Mo wo ohun tí mo fẹ́ ṣe, àwọn ohun èlò tí mo ní àti àkókò tí mo fẹ́ fi parí iṣẹ́ náà. Mo tún gbìmọ̀ láti mọ àwọn ìpèníjà tí mo le pàdé kí n lè muà sì kí iṣẹ́ má bájẹ́ ní àárín. Nígbà tí mo bẹ̀rẹ̀ sí í kọ ìgbàkalẹ̀ iṣẹ́, mo pín, mo pín iṣẹ́ náà sí apá kékeré. Èyí, èyí jẹ́ kí iṣẹ́ rọrùn láti ṣe torí pé bí iṣẹ́ bá pọ̀ jù ó lè jẹ́ kí ènìyàn ríwá sí. Ṣùgbọ́n ṣi bí mo ṣe ń pín, pín sí, bí mo ṣe ń pín sí ìgbàṣẹ́, ó jẹ́ kí n lè tẹ̀síwájú díẹ̀díẹ̀ títí di ìparí. Mo tún fi àkókò sí láti ṣètò ohun tí mo gbọdọ̀ ṣe kọ́kọ́, kókó àti ohun tí mo gbọdọ̀ ṣe lẹ́yìn ìṣètò. Lẹ́yìn ìṣètò yìí ṣe pàtàkì torí pé ó ń jẹ́ kí iṣẹ́ má dà bí pé ó dá lóri ìrìnàjò àìletọ́. Nígbà tí mo bá mọ ohun tí mo gbọdọ̀ ṣe ní gbogbo ìgbésẹ́, ó máa ń jẹ́ kí n ṣiṣẹ́ pẹ̀lú ìfarabalẹ̀ àti ìgbòyà. Ní gbogbo ìgbà tí mo bá kọ ìgbàkalẹ̀ iṣẹ́, mo sábà máa rántí pé kò yẹ kí n ṣe, kò yẹ kí n ṣe láìsí ìrónú. Mo máa ń gbìmọ̀ láti ṣe iyewo ìgbàkalẹ̀ náà lẹ́sẹ̀, lẹ́ẹ̀kan si kí n rí i pé gbogbo ohun, ohun wá ní ìtọ́sọ́nà tó dáa. Nígbà mìí, mo tún máa ṣàtúnṣe ìgbàkalẹ̀ náà bí ó ṣe ń ṣiṣẹ́ torí pé iṣẹ́ lè yípadà tàbí kí ìmọ̀ tuntun wá sí, kí, kí ìmọ̀ tuntun wá sí. Kíkó ìgbàkalẹ̀ iṣẹ́ tún ràn mí, ràn mí lọ́wọ́ láti mọ bí mo ṣe máa lo àkókò mi. Ó ń jẹ́ kí n mọ àkókò tí mo gbọdọ̀ lo fún gbogbo apá iṣẹ́ kó sì din àkókò tí mo fẹ́ fi, tí mo fẹ́ fi ń ṣiṣẹ́ ṣe ohun tí kò ṣe pàtàkì ku. Èyí ń sábà máa ń jẹ́ kí iṣẹ́ parí ní àkókò tí mo fẹ́ ní gbogbo ẹ̀. Ìgbà tí mo kẹ́yìn kọ ìgbàkalẹ̀ iṣẹ́ jẹ́ ìgbà tí mo fẹ́ ṣètò iṣẹ́ kan kí ó lè lọ dáadáa kí n sì lè ṣe àṣeyọrí lórí ohun tí mò ń pinnu. Kíkọ ìgbà kalẹ̀ iṣẹ́ jẹ́ ọ̀nà tí, tí ń jẹ́ kí iṣẹ́ rọrùn kó sì ń jẹ́ kí ènìyàn ṣiṣẹ́ pẹ̀lú ìfarabalẹ̀ àti ìtọ́sọ́nà. Bí, bí mo ṣe ń kọ ìṣe ìgbàkalẹ̀ mi nu.

Bí mo ṣe máa ń tọrọ àforíjìn, ó jẹ́ ǹkan tí éyan mò ń ṣe pẹ̀lú ìfarabalẹ̀ àti-- bí mo ṣe máa ń tọrọ àforíjìn jẹ́ ohun tí mò máa ń ṣe pẹ̀lú ìfarabalẹ̀ gan torí pé mo mọ̀ pé títọrọ àforíjìn kì í ṣe pé ká sọ ẹjọ́ má bínú ní kan ṣùgbọ́n ó tún jẹ́ pé ká fi ìmọ̀lára hàn, ká gba ojúṣe ohun tó ti a ṣe ká sì fi hàn pé a fẹ́ tún ìbáṣepọ̀ ṣe. Nígbà tí mo bá mọ̀ pé mo ṣe àṣìṣe tàbí pé ohun tí mo ṣe fa ìbànújẹ́ sí ẹlòmíràn, mo sábà máa ń kọ́kọ́ gba àkókò láti ronú dáadáa kí n tó sọ ohunkóhun. Èyí ṣe pàtàkì torí pé bí ènìyàn bá yàra sọ àforíjìn láì ronú, ó lè dàbí pé kò ní ìtẹ́lọ́rùn gidi tàbí pé kò mọ ohun tí ó ṣe. Ìgbésẹ̀ àkọ́kọ́ tí mo máa ń gbà ni pé mo máa ń gbà pé mo ṣe àṣìṣe. Mo máa ń gbà pé kò yẹ kí n bẹ̀ré sí wà aláyé tàbí ìdí tí mo fi ṣe ohun tí mo ṣe nígbà tí mo fẹ́ tọrọ àforíjìn. Bí mo ṣe ń sọ àforíjìn, mo sábà máa ń sọ ní kéde wípé mo mọ̀ pé ohun tí mo ṣe kò da. Mo sì mọ̀ pé ó lè ti bà ẹ́, ó lè ti bà ẹ́ lórí. Sísọ ohun yìí máa ń fi hàn pé mo lóye ohun tí mò ń ṣe kò sì tún fi, ó kò sì tún fi ìbọ̀wọ̀ hàn sí ìmọ̀lára ẹni tí mò ń tọrọ àforíjìn lọ́wọ́. Lẹ́yìn èyí, mo máa ń fi ìmọ̀lára mi hàn. Mo máa ń jẹ́ kéde wípé inú mi bàjẹ́ pé mo fa ìbànújẹ́ tàbí ìṣọ̀rọ̀ torí àforíjìn tí kò ní ìmọ̀lára sábà máa ń dàbí pé ẹni náà ń sọ̀rọ̀ nìkan láìní ìtẹ́lọ́rùn ṣùgbọ́n bí mo ṣe ń fi ìmọ̀lára hàn, ó máa ń jẹ́ kí ẹni tí mò ń bá sọ̀rọ̀ mọ̀ pé mo ní ìbànújẹ́ gidi kò sì, kò sì máa jẹ́ kí ìbáṣepọ̀ rórùn láti tún ṣe. Mo tún máa ń gbìmọ̀ láti tẹ́tí sí ẹni tí mo ṣẹ̀ ohun, òun sí. Èyí ṣe pàtàkì gan torí pé nígbà tí ènìyàn bá tọrọ àforíjìn, kó yé, kò yẹ kí ó sọ̀rọ̀ nìkan. Ó tún gbọdọ̀ gbọ́ ohun tí ẹlòmíràn fẹ́ sọ. Nígbà tí mo bá tẹ́tí sí wọn, mo máa ń lóye bí wọ́n ṣe ní ìmọ̀lára ohun tí wọ́n ń retí àti ohun tí mo lè ṣe láti tún ìbáṣepọ̀ ṣe. Nígbà mì ẹni tí mò ń tọ àforíjìn lọ́wọ́ lè fẹ́ sọ bí ohun tí mò ń ṣe ṣe bá wọn lórí. Mo sì máa ń gbìmọ̀ láti jẹ́ kó sọ ohun gbogbo láì da á dúró. Lẹ́yìn tí mo bá gbọ́ ohun tí wọ́n sọ, mo máa ń ronú nípa ohun tí mo lè ṣe láti tún ohun tí mo ṣe ṣe. Nígbà mì ó lè jẹ́ pé mo gbọdọ̀ ṣàtúnṣe ohun kan tàbí kí n ṣe ohun tí yóò fi hàn pé mo fẹ́ kí ìbáṣepọ̀ wa dá fún àpérẹ. Bí mo bá pè é, pè é sí ìgbádé kan, títọrọ àforíjìn nìkan kò tó mú, tún gbogbo ìgbìmọ̀ láti jẹ́ pé mo máa bọ́ sí àkókò ní ọjọ́ mi. Iṣẹ́ yìí máa ń fi hàn pé àforíjìn mi jẹ́ gidi kì í ṣe ọ̀rọ̀ nìkan. Mo tún mọ pé títọrọ àforíjìn nílò sùúrù. Nígbà mì ẹni tí mo ṣẹ̀ ṣe òun sì lè máa gba àforíjìn lẹ́sẹ̀kẹsẹ̀. Nígbà bẹ́ ó máa ń fi sùúrù hàn, mo sì máa ń fún wọn ní àkókò láti ronú. Mo mọ̀ pé kò yẹ kí n fi ìkìlọ̀ tàbí ìtẹ́tí sí wọn pé kí wọ́n gba àforíjìn mi. Dípò bẹ́ẹ, mo máa ń jẹ́ kí wọ́n mọ̀ pé mo sì, mo sì, mo sì bọ̀wọ̀ fún wọn láti ìmọ̀lára wọn. Ohun mi tí mò ń kà sí pàtàkì ni pé mo máa ń kọ́ lẹ́, mo máa ń kọ́, mo máa ń kọ̀ láti, láti inú, mo máa ń kọ̀ láti inú àṣìṣe tí, tí tọrọ àforíjìn kò yẹ kí ó parí pẹ̀lú ọ̀rọ̀. Ó yẹ kí ó tún jẹ́ ẹ̀kọ́ nígbà tí mo bá mọ ohun tí mò ṣe àṣìṣe. Mo máa ń gbìmọ̀ láti yàgò fún un ní ọjọ́ iwájú. Èyí máa ń jẹ́ kí n dàgbà gẹ́gẹ́ bí ẹni, ènìyàn tí ènìyàn kò sí, kò sì máa jẹ́ kí ìbáṣepọ̀ mi pẹ̀lú àwọn ènìyàn dà si. Ni ọ̀pọ̀ ìgbà mo tún máa ń yan ibi àti àkókò tó yẹ láti tọrọ àforíjìn. Mo mọ̀ pé bí mo bá tọrọ àforíjìn níwájú ọ̀pọ̀ ènìyàn, ó lè.

Kókó ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù nígbà ewé, ó jẹ́ àwọn kókó tí máa ń mú ẹyan ronú, tí máa ń mú ẹyan ronú jinlẹ̀. Àwọn kókó tí mo fẹ́ràn jù nígbà ewé ni àwọn kókó tí ń jẹ́ kí ẹyan ronú jinlẹ̀, tí ń jẹ́ kí n mọ, kí ń jẹ́ kí n mọ ààyè dáadáa, tí ó sì ń kọ́ mi ní ọgbọ́n tí mo lè lò ní ìgbésí ayé ojoojúmọ́. Ní pàtàkì, mo fẹ́ràn kókó bíi ìmọ̀ nípa ìgbésí ayé ènìyàn, ìtàn, ìṣirò, ìrònu àti ẹ̀kọ́ tó ní íṣe pẹ̀lú bí ènìyàn ṣe ń pin, bí ènìyàn ṣe ń pin, bí ènìyàn ṣe ń ṣe ìpinnu. Àkọ́kọ́ mo fẹ́ràn kókó tí ó ní í ṣe pẹ̀lú ìmọ̀ nígbà ìgbésí ayé ẹni. Ìdí ni pé kókó, kókó yìí ń jẹ́ kí ènìyàn mọ bí ènìyàn ṣe ń ronú, bí ìmọ̀lára ṣe ń ṣiṣẹ́ àti bí àwọn ìpinnu ṣe ń ṣẹlẹ̀ nínú ọpọlọ ènìyàn. Nígbà tí mo bá kọ́ ẹ̀kọ́ yìí, ó máa ń jẹ́ kí n lóye ohun ìhùwàsí ènìyàn dáadáa kó sì jẹ́ kí n mọ bí wọ́n ṣe lè bá àwọn ènìyàn sọ̀rọ̀ pẹ̀lú ifarabalẹ. Kókó yìí tún ń kọ́ mi pé ìmọ̀lára ènìyàn ṣe pàtàkì àti pé ìbánisọ̀rọ̀ tó dá léwa le, le ran ènìyàn lọ, le ran ènìyàn lọwọ láti yanju ìṣòro. Mo tún fẹ́ràn ìtàn gan-an. Ìtàn ń jẹ́ kí n mọ ohun tí ṣẹlẹ̀ ṣáájú, bí ayé ṣe dàgbà àti bí àwọn ìṣẹ̀lẹ̀ ìtàn ṣe nípa lórí ayé àti lórí ayé tí à ń gbé lónìí. Nígbà tí mo bá ń ka ìtàn, mo máa ń rí wipé ó ń kún fún ẹ̀kọ́. Ó ń kọ́ mi pé àwọn ohun tí, àwọn, àwọn ohun tí ṣẹlẹ̀ ṣáájú lè jẹ́ ìtọ́sọ́nà fún ọjọ́ iwájú. Otun jẹ kín mọ bí àwọn orílẹ̀-èdè àṣà àti ìmọ̀ ṣe yípadà láti ìgbà dì ìgbà kiko koko láti ìgbà dé ìgbà. Kókó mìíràn tí mo fẹ́ràn ni ìsọ, ìṣirò, ìrònú àti ìmọ̀ ìṣètò. Kíkó, kókó yìí ń kọ́ mi ní, kókó yìí ń kọ́ mi bí mo ṣe lè ronú jinlẹ̀, bí mo ṣe lè ṣàyẹ̀wò ìṣòro àti bí mo ṣe, bí mo ṣe lè rí ìtọ́jú ojútùú tó da. Nígbà tí mo bá kọ́ ẹ̀kọ́ yìí, ó máa ń jẹ́ kí n lè wo ìṣòro láti ọ̀nà oríṣiríṣi kó sì jẹ́ kí n mọ pé ojútùú kan ṣoṣo kì í ṣe gbogbo ìgbà. Ẹ̀kọ́ yìí wúlò gan-an nínú ìgbésí ayé torí pé gbogbo ènìyàn máa ń pàdé ìṣòro. Ṣùgbọ́n bí a ṣe lè ronú jinlẹ̀ ní, ní ìpinnu bí a ṣe lè yanju, bí a ṣe lè yanju wọn. Mo tún nífẹ̀ẹ́ sí ẹ̀kọ́ ìṣúná àti ọjà. Ẹ̀kọ́ yìí ń kọ́ mi ní bí mo ṣe, bí mo ṣe ń ṣiṣẹ́, bí ọjà ṣe ń yípadà àti bí ènìyàn ṣe ń lè, lè ṣe ìpinnu tó dá nípa owó. Ẹ̀kọ́ yìí ṣe pàtàkì torí pé wọ́n, owó jẹ́ apá kan tó ní, tí ó ní ipa lórí ìgbésí ayé gbogbo ènìyàn. Nígbà tí mo bá kọ́ ẹ̀kọ́ yìí, ó máa ń jẹ́ kí n mọ bí a ṣe lè ṣètò owó, bí a ṣe lè fi pamọ́ àti bí a ṣe lè lò ó pẹ̀lú ọgbọ́n. Mo tún fẹ́ràn kókó tí ó ní í ṣe pẹ̀lú ìbánisọ̀rọ̀ àti èdè. Kò yẹ, kò yìí ń kọ́ mi bí mo ṣe, ẹ̀kọ́ yìí ń kọ́ mi bí mo ṣe lè ṣiro sọ̀rọ̀ kedere, bí mo ṣe lè kọ̀wé dáadáa àti bí mo ṣe lè fi ẹ̀rọ mí hàn láì jẹ́ kí ìtàn mi dàrú. Ìbánisọ̀rọ̀ jẹ́ ohun pàtàkì nínú gbogbo ìbáṣepọ̀ torí pé ó ń jẹ́ kí ènìyàn lè fi ìmọ̀ ati imọlara rán si ẹlòmíràn, ohùn tin jẹ kín fẹràn àwọn ẹkọ wọnyi n'ipe wọn kì í ṣe fún ìwé nìkan, wọ́n tún wúlò fún ìgbésí ayé. Nígbà tí mo bá kọ́ ẹ̀kọ́ kan tí mo lè lò ní ìgbésí ayé ojoojúmọ́, ó máa ń jẹ́ kí i ní, ó máa ń jẹ́ kí ìfẹ́ mi sí ẹ̀kọ́ pọ̀ sí i. Ó fẹ́, mo fẹ́ràn ẹ̀kọ́ tí ó ń jẹ́ kí ènìyàn dàgbà tí ó sì ń jẹ́ kí ènìyàn lè mọ ààyè dáadáa tí ó sì ń jẹ́ kí ènìyàn mọ àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ ní àyíká rẹ̀.